Lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gbìyànjú láti má jáde nígbà tí oòrùn bá mú àbí tí oòrùn bá gbóná ní ọ̀sán gangan. Àmọ́ tí bá rí wípé kò sí ǹkan tí mo lè ṣe sí, mo gbọ́dọ̀ jáde, ó di dandan. Mo máa rí pé mo mú ìbòrí dání, kíni tí màá fi bòrí níta nu oòrùn, kòrùn má bàá pa mi. Ìgbàmì mo tun maá n, ti n ba wà níbi iṣẹ́ tí mo fẹ́ lọ ra àwọn onibàrà kan àbó mìíràn mo maa n fi mo máa ń wọ ọkọ̀. Ìyẹn kò ní jẹ́ kí n ráyè má dúró nú oòrùn. Àti pé tó bá ti di wákàtí, tó bá ti di ago kan, ago méjì, mo máa ń fẹ́ jáde lọ ra àwọn onibàrà. Ti n ba ti ri pe orun yen mu, ma ri pe mo mu omi dani, àbí maa ra omi to n maa n se sínú ike yen maa ma ra lọ́nà titó ti tùtù màá rà, kó bá lè jẹ́ kí ara tú mi pẹ́sẹ̀. Bí mo ṣe máa ń ṣe nìyẹn. Ìgbàmì mo sì máa ń sinmi ní tí n bá ti de do àwọn onibàrà, màá fi ànfàní yẹn láti sinmi díẹ̀ tí n bá ti rí wọ́n táń máa sinmi.

Ní àwọn àdúgbò ibi tí mọ wà báyìí la ṣe máa ń ránra lọ́wọ́. Ìgbà mí à máa dáwó jọ a fi máa ra ohun èlò oúnjẹ, a máa pín fún àwọn ta bá rí pó kù diẹ́ káàtò fún wọn. Ta bá ń ṣe, ta bá ń parapọ̀ ní ọjọ́ àbámẹ́ta ìgbà yẹn la máa ń kóra jọ láti sọ ọ̀rọ̀ kan, àbọ̀míràn tí ó ṣe gbòógì ládùgbò. Àwọn ìṣòro ta ń kọjú àti ọ̀nà àbáyọ ta lè ṣe sí i, ìyẹn la máa ń ṣe ní ta bá ti ríra wa. Ta bá ń, àní àwọn tí o máa ń gbà owó yẹn owó yẹn a máa wò ba ṣe máa náà. Ìgbà mí a lè rí pé àwọn opó tó wà ni àdúgbò wa, ẹ̀jẹ̀ a ra oúnjẹ fún wọn. Àwọn ẹni tó kù diẹ́ káàtò tówò ó sí lọ́wọ́ wọn ẹ̀jẹ̀ a fún wọn lówó. Àwọn tó bá fẹ́ ṣòwò àmọ owó ó sí lọ́wọ́ wọn. A lè bèrè irú òwò wo lówó yìí ń ṣe? Irú iṣẹ́ wo lówó yìí ń ṣe? Tẹ bá rí iye, iye èló gan an lẹ nílò tẹ fi bẹ̀rẹ̀ òwò yín padà. Tẹ bá rí iyé báyìí kí lẹ fi ṣe? Àwọn nkán tá máa ń se nìyẹn. A sì máa gbéyẹwò dáadáa tá bá rí pé ohun tó dájú ni a máa fún wọn lówó. Tabá dẹ̀ ri pé ohun tí owó wa ò lè ká ni a máa fún wọn ní iye tó bá wà lọ́wọ́ wa.